Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ torí pé oríṣiríṣi àǹfààní ló pọ̀ níbi káàdì iṣẹ́ torí pé àwọn èèyàn kan máa wà tó jẹ́ wípé wọn ò ní mọ irú iṣẹ́ tí èèyàn ń ṣe. Kaadi ìṣe tí mo ń ṣe ló máa jẹ́ ká mọ irú àwọn nǹkan tí mo ń ṣe. Ẹ̀lomi lè rò pé iṣẹ́ kan ni èèyàn ń ṣe ní ibi iṣẹ́, àmọ́ tó bá ti lè rí káàdì ibi iṣẹ́ mi, yóò fún ní àǹfààní láti mọ oríṣiríṣi iṣẹ́ tí mo ń ṣe níbi ibẹ̀, àti wa wá sí ọ̀dọ̀ mi láti wá rajá àbí láti wá ṣe nǹkan ní ibi iṣẹ́ mi kò ní ní lára torí pé ó ti ní ìmọ̀ nípa nǹkan tí mo ń ṣe wípé nǹkan báyìí ni mo fẹ́ rà àbí nǹkan báyìí ni mo fẹ́ jẹ́ kí ẹ ba ń ṣe. Kò ní jájo sí mi pé báwo lẹ̀ní yii náa ṣe mọ nǹkan tí mo ń ṣe, torí pé káàdì tó wà lọ́wọ́ rẹ tí mo ti fún un, ó ti jẹ́ kó mọ àwọn nǹkan àṣírí nípa iṣẹ́ mi láti jẹ́ kó rọ ẹ̀mí náà ní ọ̀run, láti jẹ́ kó rọ lọ̀run ní ibi iṣẹ́.

Ṣé o ní ìróra nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Tí n bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, àyà mí máa ń kọ́kọ́ já. Torí pé kí oríṣiríṣi àwọn tí mo má ń bá sọ̀rọ̀ ló wà n bẹ. Alákọ́kọ́ ẹni tó mọ̀ jù mi lọ, ẹlẹ́ẹ̀kejì ẹni tí mi ò mọ̀ tó, ẹlẹ́ẹ̀kẹta ẹni tó jẹ pé nǹkan tèmi náà mọ̀ lọ́hun náà mọ̀, Elẹ́ẹ̀kẹrin ẹni tí ò mọ̀ ráráararaa, ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀jọ̀gbọ́n tó jẹ́ yí pé ó n wo wipé ìbo mi bí n bá ṣe sọ̀rọ̀. Wipé ṣe ó máa jẹ́ eléyii tí ó máa ní ìsòríire ni àbí eleyii tó jẹ́ wipé kò lè jásí ìsòríire. Àwọn oríṣiríṣi àwọn ènìyàn ni ó wà n bẹ, torí ẹ ni àyà mí kọ́kọ́ fi máa ń já tí mo bá fe ba àwọn ènìyàn sọ̀rọ̀. Àmọ́ tí n bá ti ń sọ lọ, àyà mi ò ní já mọ́, màá máa ní ìgboyà láti máa bá wọn sọ̀rọ̀ lọ.